Ṣé o ní ẹranko ọ̀ṣìn? Kí ma paro, kí ma jà lé, mi ò ní ò. Mi ò ní. But, mo máa fẹ́, mo máa fẹ́ ní ẹranko ọ̀ṣìn. Nítorí mo máa ń gbọ́ àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ ń pàá ẹ, àmọ́ mi ò ní. But mo máa fẹ́ ni. Tí mo bá ráyè, tí mo bá rí opportunity láti rí, mo máa, mo máa ní. Àmọ́ báyìí mi ò ní ẹranko ọ̀ṣìn rárá o. Mi ò ní rárá báyìí. Mi ò ní, mi ò ní.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwọn nǹkan tí mo ní tẹ́lẹ̀ bí mo bá ti lò, bó bá ṣe lo, mo máa ń padà lò. Mo máa ń lò, mo máa ń lò, mo máa ń tún àwọn nǹkan lò. Mo máa ń lo àwọn nǹkan dáadáa, dáadáa. Mo máa ń lò wọ́n dáadáa. Ṣo that daàdá, màá le lò wọ́n tó bá yá, màá padà lò wọ́n. Mo máa ń lò ó dáadáa. Ẹ̀h, mo máa ń ṣe àtúnlo nǹkan. Láti máa lò nǹkan, máa tọ́jú nǹkan dá gidi, ó dá gan. Kò ní jẹ́ kí yàn náwó tí òye kò ná. Tí ó bá le, tí o bá mọ bóyá ń tọ́jú nǹkan dáadáa, owó tó yẹ kó ná láti fi ra nǹkan yẹn, èmi, o máa f- ẹ lè fowó yẹn ra nǹkan tó da. O máa fi ra nǹkan, bóyá nǹkan jíjẹ tàbí nǹkan mímu sílé. Ẹ̀h, for example, bóyá tí iyàn bá ra aṣọ níìsín, tẹ́ni yẹn bá lo aṣọ yẹn dáadáa, to bá lò ó dáadáa, ó sì le lo aṣọ yẹn fún ìgbà díẹ̀ sí. Ẹ̀h, ó sì le lò fún ìgbà díẹ̀ sí. Nítorí ó sì máa lò and owó tó yẹ kó fi ra aṣọ, a fowó yẹn jẹun. So, ó dáa kí iyan mọ bọ ṣe ń lo nǹkan. Èmi as a person, mo máa ń lo aṣọ dáadáa. Mo máa ń lo, mo máa ń ṣe àtúnlo nǹkan. Mo máa ń tún nǹkan ṣe dáadáa, mo dẹ̀ máa ń lò ó dáadáa.

Ṣé o máa ń wọ ìborùn? Ọkùnrin ni mí, mi ò kí ń wọ ìborùn. Ìborùn jẹ́ nǹkan tí ó ń pàtó sí àwọn obìnrin. Àwọn obìnrin ló máa ń wọ ìborùn, àwa fìlà la máa ń wọ, ọkùnrin ni mí, fìlà mo ni mo máa ń wọ. Mo máa ń wọ fìlà dáadáa. Tí mo bá ń lọ sí òde, tí mo bá ń jáde, mo máa ń wọ fìlà. Mo lè wọ fìlà abeti ajá sórí ankara mi tí mo bá ń lọ sí party síbí òde. Mo dẹ̀ máa wọ fìlà táwọn oyin, àwọn èdè gẹ̀ẹ́sì máa ń pè ní cap, fìlà cap, mo máa ń wọ náà. So, mi ò ń ṣe obìnrin, mi ò kí ń wọ ìborùn. Fìlà mo máa ń wọ. Though fìlà yẹn náà a fi ń borùn ni, a fi ń borùn. A dẹ̀ ma fi ń sọpọ́ọ̀tì orí wa kí òrùn má bàa máa payàn. Rárá, mi ò ń ṣe obìnrin. For this reason, mi ò kí ń borùn. Obìnrin ló máa ń borùn, ọkùnrin lè mi, ọkùnrin lè mi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún, à, fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ókay. Éh, mo máa ń gbáradì fún wọn ni. Tí n bá mọ̀ pé wọ́n ń bọ̀, kan tó dé, mo ti máa ṣe tó nǹkan tó lè bèrè tí wọ́n bá fẹ́ bí mo ṣe wà. Olùkọ́ ni mí, mo dè tún máa ń ta, mo máa ń ta nǹkan, mo máa ń ta ọjà nílé. Mo máa ń ta ọjà nílé, nǹkan bíi, nǹkan, àwọn nǹkan oúnjẹ. Óò ti ń bá jí láàárọ̀, mo máa kọ́kọ́ ṣí ṣọ́ọ̀bù náà. Mo báa ti ṣí ṣọ́ọ̀bù mi, ilé ìtajà mi, mo máa ṣí. Then, mo máa nù, tí n bá ti nù, mo máa tì, tí n bá ti, mo máa lọ sí síkùlù, mo máa lọ sí ilé, ilé ìwé tí mo ti ń kọ́ṣẹ́, tí mo ti ń ṣiṣẹ́ bí olùkọ́ tí mo jẹ́. Ta ba ti wa ṣetán ni ile ìwé, tin ba ti ṣetán fún ojo yẹn mo máa padà wale wa tún ṣọ́ọ̀bù mi si mo báa ti ṣí, mo máa jẹ́ kí àwọn èèyàn tó n wà lágbègbè mi kó mọ̀ pé mo ti resume iṣẹ́ o. Mo ti wá ń ṣọ́ọ̀bù. To n bá dé, so nǹkan tí mo máa n ṣe nìyẹn. Mo máa ń gbáradì. Lárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́, mo máa si ṣọ́ọ̀bù, mo máa nu gbogbo nǹkan tí mo ní láti nu. Mo dẹ̀ máa arrange gbogbo ẹ̀ dáadáa. Ṣé that tí wọ́n bá ti dé, kò ní, wọ́n ò ní need latí máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. Wọn á ti rí, ti so nǹkan tí mo máa ṣe nìyẹn.

Èdè wo lo fẹ́ kọ̀? Hmm, mo fẹ́ràn ìbéèrè yìí dáadáa. Èdè tí mo fẹ́ kọ́, originally ọmọ Igbo ni mí, àmọ́ o mo ìlú ilẹ̀ Yorùbá ló ń bí mi sí. So mo gbọ́ Yorùbá díẹ̀. Mo dè tún gbọ́ èdè Igbo náà. Ọ̀, èdè gẹ̀ẹ́sì, English òun ni mo fẹ́ kọ́. Mo fẹ́ràn English dáadáa. Ìgbà tí mo wà ní ilé, ní ilé ẹ̀kọ́, ní ilé, ní ilé ìwé girama títí wọ ilé ìwé yunifásítì, ìyẹn ilé ìwé gíga, ilé, ilé ìwé gíga University of Ibadan òun ni mo lọ, ibi tí mo ti jáde nìyẹn. Mo ṣe English àti Political Science òun ni mo ṣe. So mo fẹ́ràn English, èdè gẹ̀ẹ́sì ni mo fẹ́ràn gan. Tí bá rí opportunity, tí bá rí àǹfààní láti kọ́, ah, English, mo máa kọ́ English dáadáa, ìyẹn èdè gẹ̀ẹ́sì, mo máa kọ́ ọ dáadáa nítorí mo fẹ́ràn ẹ̀ gán. Ǹkan tí mo fẹ́ nìyẹn, ǹkan tí mo, tí mo like, tí mo fẹ́ràn òun ni, òun ni ìyẹn. Àmọ́ ibi tí mo ti ń kọ́ṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́ nísìn, bí olùkọ́ gọ́fùmẹ́ǹtì, òun ni mò ń kọ́ wọn. Bí a ṣe ń ṣe, bi àwọn olùdarí wa ní orílẹ̀ èdè bọ́ yẹ̀ ń ṣe òun ni mò ń kọ́ wọn àti Civic Education. Àmọ́ English, èdè gẹ̀ẹ́sì òun ni mo fẹ́ràn jù lọ. Tí bá rí opportunity, tí bá rí àǹfààní bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo máa kọ́ ọ. Mo, mo fẹ́ràn ẹ̀ gan, mo fẹ́ràn gidi gan.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Iyẹn kan táwọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní wrist watch. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Mo máa ń wọ gan-an. In fact, mo fẹ́ràn gidi gan-an ni. Tí ago ọwọ́ mi ò bá ṣiṣẹ́ mọ́ gan, mo sì máa ń wọ. Nítorí tí n bá wọ̀ sọ́wọ́, mo máa ní, nǹkan máa ń sọ fún mi pé "híún, ó ní nǹkan tí mi ò tíì ṣe". Aṣọ mo máa ń wọ, mo máa ń wọ dáadáa. Dáadáa. Mo dẹ̀ fẹ́ràn e nítorí ó wà very, ó kéré gan. Tí ó bá wà lọ́wọ́ mi, màá le mọ nǹkan tí ago ń sọ. Màá le mọ nǹkan tí ago ń sọ. À, mi ò dẹ̀ ní, kò ní, mi ò dẹ̀ ní need láti máa bèrè lọ́wọ́ àwọn tan ń kọjá kí ni ago ń sọ. Ó wà fẹ́rẹ embarrassing. Mo máa ń, máa ń wọ, mo fẹ́ràn e, mo fẹ́ràn e gan-an. Mo dẹ̀ ní ago ọwọ́ tó pọ̀ nínú yàrá báyìí. Ó pọ̀ gidi. Àmọ́, à, ó láwọn kan tó wa ń bẹ tí ó ṣiṣẹ́ mọ́. But mo sì máa ń wọ nítorí mo fẹ́ràn e, mo fẹ́ràn e. Mi ò fẹ́ situation tó jé pé tí n bá dé, tí n bá ń jáde, màá máa bèrè lọ́wọ́ awon èèyàn "à, ẹ jọ́ kí ni ago ń sọ? Kí ni time sọ?" Kò da, kò dara rárá. Nítorí àwọn nǹkan wà tó je ń pé wọn mọ bó ṣe ń bá èèyàn sọ̀rọ̀. Tẹ bá bèrè lọ́wọ́ wọn pé "à, kí lọ-- kí lago ń sọ?" Wọn lè sọ̀rọ̀ sí eyan anyhow bo ṣe, bo ṣe, bo ṣe wu wọ̀n, kò dẹ da. Kò dẹ da. Èmi bí mo ṣe wà yìí, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn ìwọ̀sí. So, ago ọwọ́, mo máa ń wọ, ó dẹ da. Ó dáa dáa. Ká àwọn èèyàn máa wọ, ó dáa fún wọn.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Irun mi, ọkùnrin ni mi mi o kii se irun. Obìnrin, àwọn obìnrin ló máa ń ṣe irun. Níbi tí mo ti wà, èdè Nai-- ibi, eh, ìlú Nigeria mo ti wà. Ibi táa wà yìí, a kì í sẹ irun. Obìnrin ló máa ń ṣe irun. Ọkùnrin máa ń gẹrun ni. So èmi personally irun mo máa n ge. Irun mo máa ń gẹ̀. Tí, tí bá ti ri pé irun mi ti pọ̀, tó ti wà, tí ó bá fine mọ́, tó bá ti pọ̀ jù, mo máa ń lọ sí ọ̀dọ̀ bàbá, àwọn tó máa ń gẹrun. Mo máa lọ sí ọ̀dọ̀ wọn. Wọ́n dẹ̀ máa bá mi gẹrun mi. Ma de gee to ma to ma wa very fine, to ma wa ok to ma da to ma da. Obìnrin ló máa ń ṣe irun. Wọ́n ló máa ń ṣe irun. Irun bíi, irun bíi all back, kíkó, ṣùkú, eh, pàtẹ́wọ́, àtẹ̀mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọbinrin ló máa ń ṣe. Irun ọkùnrin ní bíbà yìí, wọn kí máa ń ṣe irun. Wọ́n máa ń gẹrun ni. Kò dẹ dá gan. Kóbinrin máa ṣe irun. K'ọkùnrin náà máa ṣe ìrun. Kò daa, kò daa. Kò buyi fúyàn. And bíi ọmọ bíi àwọn christian kristeni ni mi o le máa se irun nítorí aye ẹ̀sìn wa o gba ki èèyàn máa se irun. Obìnrin nìkan ló máa ń ṣe irun. Àwọn lá fàyè gbà pé kón máa ṣe ìrun bóse wà niyen.

Ẹgbẹ́ eré ìdárayá, ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ ìdárayá wo tí mo fẹ́, tí mo fẹ́ràn jù, òun ni eré, àwọn, ẹgbẹ́ àwọn tó máa ń ṣe, tó máa ń ṣe fíìmù, tó máa ń ṣe ǹkan tó máa, fíìmù tó máa ń wò yẹn. Òun ni àwọn Gẹ̀ẹ́sì máa ń pè ní, àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní movie industry níbí báyìí. Àwọn fíìmù tó máa ń ṣe yẹn, ó máa ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ gidi, ẹ̀kọ́ tó da, àwọn ẹ̀kọ́ mèremère tó pò. Ẹ̀ mọ̀ pé àwọn, àwọn ǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló máa, ló máa fi ń ṣe movie yẹn, ló máa fi ṣe àwọn fíìmù tó ń ṣe yẹn. So a-- ó máa ń jẹ́ kí yàn kẹ́kọ̀ọ́ gidi, ẹ̀kọ́ tó da nínú àwọn eré tó ń ṣe, àwọn eléré fíìmù, àwọn eré, eré tó ń ṣe yẹn. Ìdílé tí mo fi fẹ́ràn, mo fẹ́ràn movie industry, àwọn fíìmù yẹn, òun mo fẹ́ràn torí mo máa ń kẹ́kọ̀ọ́ dáadáa nínú àwọn iyẹn. Mo dẹ̀ tún like, mo dẹ̀ tún fẹ́ràn ti àwọn, àwọn tó ń kọrin, iyan music industry bá àwọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè. Mo fẹ́ràn ìyẹn náà nitorí ó máa mo máa, ó ní bó ṣe máa ń mú ara èèyàn dà. Te eeyan bá wà ní ìsìn tó bá ń ronú, tó bá bẹ̀rẹ̀ sí ní, tó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin tó ń play, tó máa ń play, orin tó máa ń gùn, ó lè jẹ́ kí ara èèyàn, ó máa mú ara èèyàn yẹn dà. Eeyan ọ má, èèyàn yẹn máa wà ók, inú ẹ̀ máa dùn. Ó máa gbà gbogbo ǹkan tó ń ro tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ó máa-- so mo fẹ́ràn ti movie industry nítorí ǹkan tó máa ń ṣe àti enter-- àti mu-music industry àwọn tó máa ń kọrin yẹn náà. Bẹ́ẹ̀ ni, àméjèjì wà ók. Àwọn industry, àwọn eré ìdárayá tí mo fẹ́ràn ni ìyẹn.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Iyẹn ni mi ò wá mọ̀ o. Mi ò fi bẹ́ẹ̀ mọ̀, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ìgbà tó máa jáde o. Àmọ́, ó dà pé oṣù tó ń bọ̀ ló máa jáde nítorí, ọdún tó kọjá, ọdún tó kọjá ó dà pé oṣù kẹta tàbí oṣù kẹrin òun ni. Ó tó bẹ̀rẹ̀. So, o possible, o possible kò jẹ́ oṣù ta máa múyì. Oṣù ké-- òké, oṣù March tàbí oṣù April ló máa jáde. Kò dá mi, èyí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ but mo mọ̀ pé ó máa tó jáde, ó máa tó jáde. Kaṣá máa wo bóyen lọ. So, ìgbà tó máa jáde gan-an gan-an ni mi ò wá mọ̀. Àmọ́ mo mọ̀ pé kò ní pẹ́ jáde bí mo ṣe ń wò, bí mo ṣe ń wò yìí, kò ní pẹ́ jáde, kò ní pẹ́ jáde. Bọ́ ka máa wo bó ṣe ń lọ. Nítorí èmi gan fẹ́ kó jáde kí n lè, kí n lè jáde kí n lè mọ̀ ǹkan tí mo fẹ́, àwọn ǹkan tí mo fẹ́ rà, ǹkan tí mo nílò tó wà nílé. Só dà máa le ra wọ́n sílé. Nítorí àwọn ọjà níbẹ̀ yẹn máa kò kí ń wọ́n púpọ̀, kí ń wọ́n púpọ̀.

Gíga tó ga tó. Èmi ò kí ń ṣe ẹni tó ga báyẹn náà. Àwọn èdè gẹ̀ẹ́sì máa ń ní six feet tall, six feet tall. Mo ò ga six feet tall, mi ò fi bẹ́ẹ̀ ga náà. Àwọn, àwọn ọ̀rẹ́ mi, bá ṣe nígbà tí mò ń dàgbà, tí mò ń, bí mo ṣe ń dàgbà, àwọn tajọ dàgbà. Onígbà kan, wọn máa ń pè mí ní kúkùrú. Àwọn kan náà máa ń pè mí ní kùkùté. Nígbà yẹn bá ṣe ń, bá ṣe ń dàgbà ni o. Nítorí mi ò ga rárá nígbà yẹn. Mi ò yọ kúrò nlẹ́. Bá ṣe ń sọ̀rọ̀ gan-an, mi ò fi bẹ́ẹ̀ ga náà. Though, gíga mi ò fi bẹ́ẹ̀ pọ̀. Taa bá ń sọ̀rọ̀ bí mo ṣe ga tó. Àmọ́, mo ṣi ga ju àwọn kan lọ. Àwọn kan wà tó jẹ pé, àwọn tó máa ń, tóń pè ní rárá. Àwọn kùkùté gan-an gan-an ni yẹ. Rárá, àwọn èdè gẹ̀ẹ́sì máa ń pè wọ́n ní dwarf, dwarf tàbí midget. So èmi ò ṣe midget, mi ò dẹ̀ kí ń ṣe rárá. Mi ò kan ga bẹ́yẹ̀. Àmọ́, mo ṣe ga ju àwọn kan lọ. Mo dẹ́ dúpẹ̀ lọ́wọ Ọlọ́run ní pé tí ń bá dúró pẹ̀lú àwọn kan, mo ga ju wọ́n lọ. Ọpẹ́ ní fún Ọlọ́run. Kì í ṣe, ṣíṣe tèmi náà. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀. But though àwọn àbúrò mi ga gan-an, wọ́n ga dáadáa. Àwọn yẹn ga. Àwọn ọ̀rẹ́ mi náà ga. Nínú àwọn ọ̀rẹ́ mi gan-an. Ó láwọn tí wọ́n fi bẹ́ẹ̀ ga. Ìgbà tí mò ń wà school, tí mò wà ní ilé ìwé gíga ti University of Ibadan. Ibi tí mo ti ka ilé ìwé gíga, tí mo fi ṣe, tí mo fi ka ilé ìwé gíga ní yẹn University of Ibadan tó wà ní Ibadan. Mo bá ọ̀rẹ́, mo bá ọmọ kan bẹ́ẹ̀. Orúkọ rẹ̀ ni Emmanuel, Emmanuel. Emmanuel ò ga rárá o. Ẹ̀mi tí mo ní mi ò ga rárá, tí mo ní mi ò ga. Mo sì ga ju Emmanuel lọ. O le, o le, ó ń pààyàn lẹ́rìn-ín náà. But mi ò. Mo ga, mo sì ga ju Emmanuel lọ. Mo sì ga ju Emmanuel lọ. Though, kì í ṣe ẹ̀bí Emmanuel náà, bí adáyé ṣe, bó ṣe dá wa nìyẹn. Kìdẹ́ ń ṣe ẹbí ẹni ẹnìkankan n'nu wa. Bó ṣe dá wa nìyẹn. A fi bẹ́ẹ̀ ga. A fi bẹ́ẹ̀ ga. Àmọ́, iyan ò determine, kò determine success èèyàn ní. Pé èèyàn máa, bé èèyàn ṣe máa lówó tó. Kò determine success èèyàn. Gíga èèyàn ò determine success. Ó láwọn kan tó ń ga, tó ń ga dáadáa, tó ń ní nǹkan kan. Lágbàrí wọn, wọn ò wà smart, wọn ò wà intelligent. Wọn ò dẹ̀, wọn ò dẹ̀ amount sí nǹkankan. Wọn ò ṣe nǹkan kan. Wọn ò lówó. Wọn ò ní achievement kan-kan. Ó dẹ̀ láwọn kan tó jẹ́ pè wọn ò ga rárá, àmọ́ achievement wọn kò kéré. Wọ́n lówó, wọ́n mọ nǹkan tó ń ṣe. Ooo, mi ò fi bẹ́ẹ̀ ga o. Àmọ́, mo sì ga ju àwọn kan lọ. Modúpẹ̀ lọ́wọ́ Ọlọ́run.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwọn tó máa ń bá mi ṣiṣẹ́, mo máa ń fún wọn ní owó àfikún. Tí mo bá ti rí pé àwọn tó ń jáfáfá, tó ń ṣiṣẹ́ dáadáa, tó mọ nǹkan tó ń ṣe, tó dàí ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe, mo máa ń fún wọn ní owó àfikún. Nítorí owó àfikún yìí, àwọn, àwọn kan ò mọ̀ pé tí èèyàn bá, àwọn tó ń bá èèyàn ṣiṣẹ́, tí ẹ bá ń fowó kun owó wọn, ó máa mọ, ó ní nǹkan tí àwọn èdè, èdè Gẹ̀ẹ́sì, èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní motivation. Ó máa motivate wọn, ó máa mú wọn lára, ó máa mú wọn, ó máa mú wọn yára láti ṣiṣẹ́. Wọ́n á lè ṣiṣẹ́ dáadáa, wọ́n á lè ṣe bó ṣe yẹ kó ṣe ṣe. Wọ́n máa ṣiṣẹ́ ẹ dáadáa. In fact, wọ́n tún máa ṣiṣẹ́ ẹ ju bí èèyàn ṣe lérò lọ. Wọ́n máa ṣiṣẹ́ ẹ ju bí èèyàn ṣe fẹ́ lọ gan. Wọ́n á ṣe iṣẹ́ ẹ dáadáa tó ẹni pé wọ́n tún máa, iṣẹ́ ẹ máa jẹ́ kí inú èèyàn dùn. So, mo máa ń fún wọn ní owó àfikún o. Mo máa ń fún wọn lówó àfikún. Ìgbà mí tí mo bá kàn rí pé wọ́n ṣiṣẹ́ dáadáa, mo kàn máa pè wọ́n. Mo máa dúró pẹ̀lú wọn, mo lè máa fowó kún owó wọn. Ìgbà mí, mi ò tẹ́ni pè wọ́n rárá. Mo kàn máa fún wọn lówó. Tí mo bá fẹ́ sọ̀wọ́n fún wọn, mo máa fowó kún owó wọn. Inú wọn dé sí máa dùn. Pẹ̀lú ìyẹn gan, ọkọ wọn a máa gbàdúrà fún èèyàn. Ọkọ wọn máa gbàdúrà fún èèyàn pé iṣẹ́ tí èèyàn yẹn ń ṣe, tí ẹni yẹn ń ṣe irú business, irú okoòwò tí èèyàn yẹn ń ṣe a máa, a máa rẹ̀ sí i. A máa, a máa, a máa, a bá bù dáadáa, ṣe dáadáa. Mo dè, mo tún ń kọ́ kíni yìí lọ́wọ ìyá mi. Odò ìyá mi mo ti kọ́ kí a máa fowó kún owó èèyàn. Àwọn tó ń bá wọn ṣiṣẹ́, tí wọ́n bá ti ṣiṣẹ́ ẹ dáadáa, wọ́n máa fún wọn lówó si. Òbí mi, mo rí pé bó ṣe ń fún wọn lówó sí yẹn, ó máa, wọ́n máa yára láti ṣiṣẹ́. Wọ́n á lè ṣe bíi pé àwọn lọ́ni iṣẹ́ yẹn, wọ́n á ṣe é dáadáa. Ilé yìí wà òkè, ó dágan kí a máa fowó kún owó òṣìṣẹ́ èèyàn. Ó máa, ó dàbí. Dóò a ṣè láwọn kan tí ẹni pé pẹ̀lú gbogbo nǹkan tí èèyàn máa ṣe fún wọn, wọ́n máa, wọ́n máa misbehave. Pẹ̀lú gbogbo nǹkan tí èèyàn bá ṣe fún wọn, wọ́n tún sì máa jí wọn lówó. Wọ́n tún sì máa ṣe nǹkan tí ò da. Àmọ́, àmọ́, àmọ́ ìyẹn, mi rí pé kí èèyàn máa, kí èèyàn máa ṣe nǹkan tó ṣe, tó da. Tí ẹ bá béèrè lọ́wọ́ mi nísìnyí, tí èèyàn bá béèrè lọ́wọ́ mi, mo máa ní ká máa wo àṣìṣe wọn, ká máa fowó kún owó wọn. Fi, fi, fi fi owó kún owó wọn yẹn, ó máa, ó máa motivate wọn. Ó dágan o. Ó dà o. Ó dà. Fún àǹfàní ẹni tó ni iṣẹ́ yẹn ni. Tí àwọn òṣìṣẹ́ bá ń ṣiṣẹ́ dáadáa, tí wọ́n bá ń fi tọkàn, tọkàn àti gbogbo nǹkan tó ní tí wọ́n bá fi ń ṣiṣẹ́, oko yẹn máa bùwe ọ dáadáa. Ó máa bù ú, ó máa ṣe dáadáa. Wọn á dẹ̀rù owó gidi nínú ẹ. Mo rántí ìgbà tí mo sì ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá mi tẹ́lẹ̀. Tí mo bá ṣiṣẹ́, ìgbà tí mò ń ṣe lọ́dọ̀ wọn, ìgbà mí ọkọ̀ máa fún wa lówó. Ìgbà mí àwọn parent ọmọ tí à ń kọ́, wọ́n máa fún yà lówó. Owó yẹn dẹ̀kẹ̀rẹ̀. Tí èèyàn bá gbà báyìí, tí mo bá gbà nígbà yẹn báyìí, inú mi máa ń dùn. Mo máa ń, mo máa wá kọ́ àwọn ọmọ dáadáa. Ǹkan tí màá ṣe nìyẹn. So, ó dàgan. Mo máa ń fowó kún owó.

Ṣé o máa ń jẹ ọṣùn pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Tí àwọn oníbàárà mi bá wà, àwọn customer mi tí wọ́n bá wà, mo máa ń fún wọn ní nǹkan tọ́n máa fi panu. Shogbo tí wọ́n bá fín kíni, tí wọ́n bá fi kíni yẹn panu, èmi náà máa bá wọn jẹ inú ẹ̀. Nítorí tí ènìyàn bá fún ènìyàn lóúnjẹ tí ó bá bá ènìyàn jẹ inú ẹ̀, o le jẹ́ pé wọ́n ti, wọ́n le, ó possible pé kíkan ti fi nǹkan tí onígẹ̀ẹ́sì máa ń pè ní poison, wọ́n lè ti fi sínú ẹ̀. Ìyẹn tí àwọn Yorùbá máa ń pè ní májèlé. Wọ́n le, wọ́n lè ti fi sínú ẹ bẹ́ẹ̀ yẹn. So wọ́n lè má fẹ́ jẹ. Tí mo bá imagine, tí mo bá pè wọ́n níìsín pé à oúnjẹ rè o, ìrẹsì rè o. Tàbí ẹ wà pé kí wọ́n bá mi, kí wọ́n a jẹ ìrẹsì. Wọn ò ní fẹ́ jẹ́. Nítorí wọ́n á máa, wọ́n á máa bẹ̀rù pé nǹkan wà nínú ẹ. Bóyá májèlé wà nínú ẹ. Bóyá mofe mofe gba oúnjẹ awin. Bóyá mo fẹ́ pa wọ́n. So that màá le gba owó wọn tí ó dẹ̀rí bẹ́ẹ̀. So mo máa ń bá wọn jẹ inú ẹ̀. A jọ máa jẹ́ ni. Mo máa ń bá wọn jẹ inú, jẹ inú ẹ̀. Tí wọ́n bá ní pé mo jẹ inú ẹ, wọ́n mọ̀ pé ok kò sí nǹkan kan aburú tó wà nínú ẹ. Kò sí májèlé nínú ẹ. So mo máa ń bá wọn, mo máa ń bá àwọn oníbàárà mi, mo máa ń jẹ wọ́n, bá wọn jẹ wọ́n.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìlú òun jẹ́? Ìlú tí mo ti wá, ó ti pẹ́ tí mo ti lọ bẹ̀ ọ́, ó ti pẹ́ gan-an. Ó dà wipé year 2009 tàbí 2007 kọ́ ni óhun mo lọ ibẹ̀ kẹ́yìn, ó ti pẹ́ gan-an. Ìgbà tí mo lọ bẹ̀ kí, though, ó dà wipé 2002 ni mo lọ, igbayẹ̀n mo sì kéré gan-an. Year 2002 ni mo lọ, kí ẹni tó bí mi, kí bàbá mi tó ṣaláìsì, óhun mo lọ bẹ̀, óhun mo lọ sí ìlú mi kẹ́yìn, ó ti pẹ́ gan-an nìyẹn. Year 2026 làwa báyìí, ó de tí pẹ́ gan-an mi ò tí dé bẹ̀. Ó ti, a ti lé bi 10 years, 15 years, almost 20 years báyìí, òun ni mo ti dé bẹ̀ kẹ́yìn. Mo máa fẹ́ràn láti lọ sí ìlú mi, àmọ́ ó dàń pé wọ́n ń jà níbẹ̀ báyìí, ìlú ò tóoro báyìí, wọ́n, wọ́n ti ń jà níbẹ̀, ó ti, a ti lé ọdún mẹ́sàn-án tí wọ́n ti ń jà níbẹ̀, tí wọ́n ti ń da gbogbo ibìkan rú. Mi ò dẹ̀ ní fẹ́ kí n lọ síbẹ̀, kí n lọ béwu níbẹ̀ kódà. Kàkà bẹ́ẹ̀, mo máa yà jókòó síbi tí mo wà. Tí n bá ti, tí gbogbo ibìkan bá ti wà ókay, tí ìlú bá ti tóoro dáadáa, tó bá ti wà ókay, mo máa, mo máa lọ bẹ̀, mo máa lọ bẹ̀ lọ ṣe owó, mo máa lọ bẹ̀ tó bá ti, tí ìlú bá ti wà ókay, mo máa lọ síbẹ̀. Àmọ́ bí mo ṣe wà báyìí, báyìí, báyìí o, mi ò lè lọ ibẹ̀ rárára báyìí. Ó léwu gan-an fún èmi àti àwọn ẹbí mi tí a bá lọ bẹ̀ báyìí. Kàkà bẹ́ẹ̀, a máa dúró síbi báyìí, ó ti ṣe díẹ̀, ó ti pẹ́ díẹ̀

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Ó láwọn oúnjẹ púpọ̀ tí mo mọ bí wọ́n ṣe ń ṣe o, bí a ti ń sè. Ó láwọn oúnjẹ bí, oúnjẹ bí ìrẹsì. Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń dá, dáná ìrẹsì dáadáa, mo mọ bí wọ́n ṣe ń sè ìrẹsì, àti ẹ̀wà. Àti índómì, àti òkèlè, òkèlè bí, bí, à, bí àmàlà, bí sẹ́mọ̀, bí iyán. Bá ṣe ń ṣe iyán, só iyan wà stressful tí èyàn bá fẹ́ gún iyán. Eeyan yẹn, ẹniyẹn máa kọ́kọ́ bọ̀, wọ́n á kán ṣe iṣu yẹn ná. Tí wọ́n bá ti ṣe iṣu yẹn, to bá ti jiná dáadáa, wọ́n sẹ máa wá fi sínú odó, tan máa gún dáadáa, wọ́n máa gún dáadáa to máa, to máa fẹ́lẹ̀. Tí wọ́n bá ti gún tán, lẹ́sẹ̀ máa wá ṣe ẹ̀gúsí. Ó dẹ̀ sì máa ń sè ẹ̀gúsí ni. Ẹ̀gúsí yẹn tí wọ́n bá ti lọ, tí wọ́n bá ti lò ẹ̀gúsí, wọ́n á lo ẹ̀gúsí yẹn. Ẹ máa ní ata, ẹja, gbogbo nnkan tí ẹ bá fẹ́ fi sè, magí, iyọ̀, gbogbo ẹ̀ máa wà níbìkan. Ẹhn, epo pupa, ẹ̀ wá da sínú pot tí ẹ bá fẹ́ fi nkan ìdáná, pot tí ẹ bá fẹ́ fi s-- tí ẹ bá fẹ́ fi sè oúnjẹ, ẹ máa da sínú ẹ̀. Ẹni jẹ́ kó gbà ọ, ẹni jẹ́ kó pọ̀jù tí ẹ bá ti dá sí bá, to bá ti ṣe díẹ̀. Ẹ wá da ẹ̀gúsí yẹn sínú pot, ti ẹ bá da sínú pot tán, ẹ máa ro papọ̀. Ẹ máa jẹ́ kó kí nínú ẹ̀ kó heat ẹ dáadáa. To bá tí ṣe díẹ̀, ẹ wá da omi, ehn, bóyá vegetable tí ẹ bá fẹ́ lò tí ẹ bá ti rẹ, ẹ wá da sínú ẹ̀ pẹ̀lú ẹja, pẹ̀lú ẹran, pẹ̀lú pọ̀nmọ́ tí ẹ bá fẹ́ lò pọ̀nmọ́, pẹ̀lú magí, iyọ̀, gbogbo ẹ̀ lẹ máa wa fi sí, ẹ máa, tí ẹ bá ti fi sí inú ẹ̀ tán, ẹ wá dè. Tẹ bá ti dè, ẹ fí ì lẹ̀ kó ṣe díẹ̀. Ẹ máa jẹ́ kí ẹ lè wá yì ína gas tàbí stove lọ sókè díẹ̀ sí, so that ó máa yára. Ẹ fi ì lẹ̀ díẹ̀, tó bá ṣe díẹ̀, ẹ lọ síbẹ̀ kí ẹ ro dáadáa. Tí ẹ bá ń ro, lóòrèkóòrè kí ẹ lọ, ẹ máa lọ síbẹ̀ lọ máa ro. Tí ẹ bá ro tán, kí ẹ máa fi sì ahón, kí ẹ máa taste ẹ̀. Tí ẹ bá taste, ẹ máa fi mọ̀ bóyá ó ti jiná tàbí so. Iyán ni mo fẹ́ràn jù lọ. Ẹ̀gúsí àti iyán ni mo fẹ́ràn jù. Mò dẹ̀ ti ṣàlàyé bá ṣe lè ṣe báyìí lẹ́kùn rẹ́rẹ́.